Báwo ni o ṣe máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò? Ọ̀nà oríṣiríṣi ni mo máa ń lò fi máa ń ṣe àkópọ̀ fún ìrìnàjò. Tí n bá ti kó àpò ẹ̀yìn, màá kó àwọn aṣọ sínú ẹ̀, màá tún kó àwọn nǹkan tí mo fẹ́ràn tí mo lè lò, màá kó sínú ẹ̀, màá lò fún ìrìnàjò náà.